Báwo ni mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Bí mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́, ó farapẹ́ bí wọ́ bá ṣe ìrúran lọ́wọ́ tí wọ́n bá bá wa sí ọ̀dọ̀ mi. Ìrú ran lo wọ tí wọ́n bá bá wa sí ọ̀dọ̀ mi, àwọn mi máa ń bá ẹran lọ́wọ́ owó. Àwọn mi máa ń bá, ìran lọ́wọ́ imọ̀ràn àti òye. Àmọ́ àwọn èyí tí mo máa ń ṣe láti ran àwọn ènìyàn lọ́wọ́ ni owó. Ni ìwọn bá tí àgbàra mí bá kán, ní owó tí mo máa ń fi ran àwọn ènìyàn lọ́wọ́. Àwọn tó bá dẹ̀jọ́ pé kí a bá sọ̀rọ̀ kí a fún ní àmọ̀ràn tí láti tọ́ wọn sí ọ̀nà, mo máa ń fún wọn náà. Àwọn nǹkan tí mo máa ń ṣe láti ran àwọn ènìyàn lọ́wọ́ ni ẹ máa fún wọn ní owó. Màá dẹ̀ fi ọ̀rọ̀ bá wọn sọ̀rọ̀ láti fi tọ́ wọn sọ́nà ní ibi tí wọ́n bá ti nílò ìran lọ́wọ́.

Ṣé o jẹ ènìyàn tí ó máa ń jí ní kútu kútu? Bẹ́ẹ̀ni, mo jẹ ènìyàn tó máa ń jí ní kútu kútu àmọ́ kì í ṣe gbogbo ìgbà. Kútu kútu yẹn náà máa ń jẹ àwọn ìgbà tí mo má ní ibi tí mo ní láti lọ ní àárọ̀ kó tó di pé ọjọ́ máa lọ. Àwọn yẹn ló máa ń mú mi jí ní kútu kútu. Tàbí tí mo bá fẹ́ lọ sí ibi iṣẹ́ ní àwọn ọ̀sẹ̀ iṣẹ́, ìgbà yẹn ni mo máa ń jí ní kútu kútu tí màá tètè múra kí n máa lè tètè dé ibi iṣẹ́. Àwọn ijọ́ Saturday, àwọn ìgbà ẹmi ń jí ní kútu kútu àmọ́ ní ọjọ́ ọ̀sẹ̀ tí a fìnmọ̀ sí Monday títí di Friday. Ọjọ́ Ajé títí di ọjọ́ Jímọ̀. Àwọn ìgbà yẹn ni mo máa ń jí ní kútu kútu láti lè tè múra kí n máa lè tètè dé ibi tí mò ń lọ.

Báwo ni mo ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá, bí mo ṣe máa ń yanjú àwọn ìṣòro yẹn, ó jà jà jọ irú ìṣòro tí ó bá ní tí ó bá dojúkọ ẹ̀rọ náà. Àwọn ẹ̀rọ ayárabíàṣá bí i tẹlifóònù, bí i kọ̀m̀pútà, ẹ́hẹ́n àti tí ó gboyè wà mọ̀ sí táwọn èleyinbo mọ̀ sí Íńtánẹ́ẹ̀tì ó jà jà jọ irú ìṣòro tó bá dojúkọ. Tí ó bá jẹ́ pé kò ṣiṣẹ́ dáadáa to ye kò ṣe ni, a gbé tán àwọn olótùú tí ó mọ̀ nípa ee láti tún un ṣe lọ. Tí ó bá jẹ́ pé ó nílò kí èèyàn ra ìmí ni, à wa ibi tí wọ́n ti ń ta ìmí, a lọ ra ìmí. Tí ó bá dẹ́ẹ̀ je pé ó ti tó kí èèyàn pàrọ̀ ǹkan lára rẹ̀ tí ó bá ní ìṣòro, a gbé tán a sì yanjú gbogbo eẹ̀ ní ìkọ̀kan. Bá yẹn ni a ṣe ní mo ṣe ń dojúkọ àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá.

Nígbà wo ni mo kẹ́yìn ń kọ ìgbékalẹ̀ iṣẹ́? Ojoojúmọ́ ni o, àbí kí n sọ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo máa ń kẹ́yìn ń kọ ìgbékalẹ̀ iṣẹ́. Gbọgbà tí iṣẹ́ bá ti wà, tí iṣẹ́ bá ti wà ní iwájú tí mo máa ṣe, màá ti kọ gbogboe kalẹ̀, màá ya ètò fún bí mo ṣe fẹ́ jẹ́ kí iṣẹ́ náà kórí, bí mo ṣe fẹ́ jẹ́ kí ètò iṣẹ́ náà bó ṣe lọ, àwọn nǹkan tí mo fẹ́, àwọn nǹkan tí mo máa nílò tí iṣẹ́ náà fi di ṣíṣe, gbogbó ẹni màá ti ya kalẹ̀. Ìgbà tí mo wá kẹ́yìn ya kalẹ̀ náà ni tí mo gbẹ́yìn, tí mo kẹ́yìn ń kọ ìgbékalẹ̀ iṣẹ́. Ojoojúmọ́ ni, ojoojúmọ́. Ẹ jẹ́ ní àná, ọjọ́ tí ó kọjá lọ kí a tó dé ọjọ́ ení, òní mo kẹ́yìn ń kọ ìgbékalẹ̀ iṣẹ́.

Ṣé mo má ń ṣe ìtọ́jú àwọn ọjà? N bẹẹni, mo má n ṣe ìtọ́jú àwọn ọjà. Mo ma n ṣe ìtọ́jú wọn kí gbogbo wọn kí o ba lè wà ní mímọ́ àti ní ìlera tó péye. Bẹẹni, mo ma n ṣe ìtọ́jú àwọn ọjà.

Irú bàtà wo ni mo máa ń wọ? À, bàtà tí mo máa ń wọ ó pé oríṣìíríṣìí. Irú bàtà tí mo ní ó pé oríṣìíríṣìí. Èèyàn mo ní bàtà olókùn. Àwọn tó jẹ́ ẹ ṣe wọ̀ lọ sí òde. Ó dẹ̀ láwọn èyí tí oléyìíbo pé ní kọbaṣù kọṣú. Mo dẹ̀ eyi tí mo máa ń wọ̀ ṣere nínú ilé. Irú òde tí mo bá ti ní níwájú tàbí ibí tí mo lọ tàbí bí tí mo bá wà, òun ló mọ sọ irú bàtà tí màá wọ̀. Tí mo bá wà nínú ilé, bàtà ìyílẹ̀ tó jẹ́ slípàsì, òun ni mo máa ń wọ̀. Tí mo bá dẹ̀ ní òde tí mo fẹ́ lọ tàbí mo fẹ́ lọ ṣọ́ọ̀ṣì, mo lè wọ bàtà olókùn tí a pè ní sándà. Mo dẹ̀ lé wọ èyí tí a pè ní kọ̀fáṣù kí ìmúra mi kí ó bá lè pé dáadáa. Òun ni ìru bàtà tí mo máa ń wọ̀ nìyẹn. Mo máa ń wọ slípàsì, mo máa ń wọ bàtà olókùn, mo sì máa ń wọ kọbaṣù.

Ṣé mo máa na ara rẹ? Ṣé o máa na ara rẹ? Iyẹn ni, túmọ̀ sí pé ṣe mo máa na ara mi? Rárá o ìyẹn ò sese o. Kí ni ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ tí mo fi fẹ́ ná, máa na ara mi. Mi i sì kí na ara mi o. À àbòro, máa na ra mi ni àwọn èèyàn alájọgbé àti aládùúgbò máa rò ó pé àbí nǹkan tí ń ṣe ẹni yìí ni. Rárá o mi i na ra mi o. Rárá àti rárá. Kò sí ǹkankan tí mo fẹ́ tí ó fẹ́ fà àbí tó lè ṣẹlẹ̀ tí máa fi sope mo wa fẹ́ máa na ara mi rárá, kò jọ́ bẹ́ẹ̀. Mi ò na ra mi. Mi ò yí na ara mi. Ọlọ́run máa jẹ ká rìn ǹkan tí màá fi máa na ra mi o.

Ìgbà mélòó ni o má ń sàyẹ̀wò ímeèlì rẹ? Ìgbà tí mo má ń sàyẹ̀wò ímeèlì mi kò ní òǹkà o. Ojoojúmọ́, ojoojúmọ́ ni mo má ń sẹ̀ sàyẹ̀wò ímeèlì mi torí wípé ìgbàkúgbà ni wọ́n lè tẹ àtẹ̀ránsẹ́ sí mi wípé mo ní ǹkan láti ṣe àti àwọn tí mo bá ń fi ímeèlì mi bá sọ̀rọ̀ wọ́n lè tẹ àtẹ̀ránsẹ́ sí mi torí ẹ̀ ló fi máa ń jẹ́ kó jẹ́ pé gbogbo ìgbà nígbàkúgbà, gbogbo ìgbà kù nígbàkúgbà tí n bá ti rántí tọ́kàn mi ba ti lọ síbẹ̀ báyìí gbogbo ìgbà yẹn ni mo máa ń lọ yẹ ímeèlì mi wò tí màá ti rí i pé mo ti rí àtẹ̀ránsẹ́, ojú ẹsẹ̀ náà ni màá ti dáhùn fi dáhùn padà sí àtẹ̀ránsẹ́ tí wọ́n tẹ̀ránsẹ́ sí mi. Ìgbà mí wà lọ́jọ́ kan tí mo máa lójúmọ́ ìgbà tí màá yẹ̀wò tó ẹ̀ẹ̀mẹ́ta àbí ẹ́ márùn ún lójúmọ́.

Nígbà wo ni mo kẹ́yìn ní álà búruku? À, o ti pẹ́ẹẹẹ o. Ni àwọn tí mo ti ní álàbúruku o ti pẹ́, ní àwọn ọdún sẹ́yìn nígbà tí, tí nǹkan ò tíì dára, tí rí, tí ọ̀nà ò tíì la dáradára àwọn ìgbà yẹn ni a máa ń lá àlàbúrukú. Àmọ́ níiii àsìkò yìí kò sí ǹkan tó jọ bẹ́ẹ̀ o. Kò sí ǹkan tó jọ bẹ́ẹ̀ tóri ìgbà tí mo lè sọ pé mo ti ní irú àlá bẹ́ẹ̀. Óun ní ọdún sẹ́yìn, níii ọdúnnnn mẹ́ta sí márùn-ún sẹ́yìn. Ìgbà yẹn ni mo lè sọ pé o kẹ́yìn tí mo ti niiií, ẹ́ẹ́ẹẹẹ, álàbúrukú. Ọlọ́run bá wa ṣẹ́gun ọta burúkú kí a má mọ'rúgun aláá.

Ìgbà mélòó ni ìrìn-àjò rẹ lọ sí ibiṣẹ́ máa ń gbà? Ìrìn-àjò mi lọ sí ibiṣẹ́, ó gbà mí jù náà ni ogún ìṣẹ́jú sí ọgbọ̀n ìṣánjú ìṣẹ́jú. Ó ní ó máa ń gbà mí ní ibiṣẹ́ ìgbà mí. Ó máa ń ju bẹ́ẹ̀ lọ tí mi mo bá tètè rí mọ́tò ó máa ń yá mi. Tí mi bá tètè rí mọ́tò ó máa ń pẹ́ mi. Tí mo tún bá tún máa tún rí mọ́tò tí kò bá ti sí ìdíwọ́ kankan ní ojú ọ̀nà tí ó mọ jẹ́ kin pẹ́ dé ibiṣẹ́, ó máa jẹ́ kó yá mi. Àwọn ìgbà tí mo lè sọ pé mo máa ń lò dé ibiṣẹ́ àbí ìya àkọ́kọ́ ìgbà mélòó tí ìrìn-àjò mi lọ sí ibiṣẹ́ máa ń gbà. Ó ju ogún sí ọgbọ̀n ìṣẹ́jú lọ tí kò bá ti sí ìdíwọ́ àbí ìfẹ́fẹ́ sí ó mọ fa ìrìn-àjò náà sẹ́yìn tí mọ́tò ò bá ti bàjẹ́ sí ojú ọ̀nà.